Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà wo mo kẹ́yìn lọ sí ọjà? O ti ṣe díẹ̀ tí mo lọ sí ọjà. O ti fẹ́ẹ, o ti fẹ́ẹ tóbi oṣù méjì sí oṣù mẹ́ta tí mo kẹ́yìn lọ sí ọjà. O ti ṣe díẹ̀ gan. Àmọ́, ah, bó bá ṣe, bóyá oṣù tó ń bọ̀ o ye kí n lọ sí ọjà. Igba yẹn mo máa, mo máa gbàyè níbi iṣẹ́. Máa lè lọ sí ọjà nígbà yẹn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bóyá mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù, lórí fóònù mi nítorí ó máa ń, ó máa ń fún mi ní ààyè, aàyè púpọ̀ láti ṣe àwọn nǹkan mìíràn. Nítorí tí bá ní kí n máa lọ sí àwọn ìpàdé ta máa fojú kojú, kò ní run, kò kí ń rorun. Àmọ́ torí fóònù jẹ́ nǹkan tó jepẹ́, àkan máa ma sọ̀rọ̀ lórí fóònù, a dẹ̀ máa ṣe ìpàdé ta a fẹ́ ṣe. So, etí mo fẹ́ ìpàdé lórí fóònù, òun ni mo fẹ́ràn jù, mo fẹ́ràn, mo fẹ́ràn gidi gan.

Báwo ni o ṣe máa ń gba iyì? Bí mo ṣe máa ń gba iyì? Ìbéèrè yìí ò fi bẹ́ẹ̀ yé mi. Kò fẹ́ yé mi dáadáa. Boya kí n tún kà. Báwo ni o ṣe máa ń gba iyì? Okay mi ò wàá, kò yé mi. Ìbéèrè yìí ò yé mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́, mo fẹ́ràn àwọn orin Kristieni, àwọn orin Kristieni yẹn, ohun ni mo fẹ́ràn kí n màá gbọ́ orin tó jẹ́ wípé bí mo ṣe ń gbọ́, màá le wà connected sí Ọlọ́run. Àwọn gospel orin tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní gospel music. Àwọn orin Kristieni ni mo fẹ́ràn. Mo dẹ̀ fẹ́ràn ẹ tọkàntọkàn. Mo fi gbogbo ara mi fẹ́ràn àwọn orin Kristieni.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoójúmọ́? Wákàtí tí mo máa ń fi ń ṣiṣẹ́ lójoójúmọ́, mo máa ń lò ó wa depend lórí iṣẹ́ tí n ò ní lọ́wọ́ tàbí iṣẹ́ tí wọ́n bá gbé fún mi nítorí àti ilé mo ti ń ṣiṣẹ́. Ìgbà mí mo máa ń lọ sí ibi iṣẹ́ náà or àti ilé mo ti ń ṣẹ. Wákàtí tí mo máa ń lò, ìgbà mí máa ń lo wákàtí méjì si wákàtí mẹ́ta. Ti iṣẹ́ yẹn bá pọ̀, tó bá pọ̀ gidi fún mi, mo máa lo bí i wákàtí márùn-ún sí mẹ́rin sí márùn-ún, iyen four to five hours, òun mo máa ń lò tí maa ń ṣiṣẹ́. Àmọ́ tó bá jẹ́ ǹkan tí ò bá pọ̀ báyẹn, mo lè lo wákàtí kan tàbí ìṣẹ́, ìṣẹ́jú díẹ̀ mo máa lò.

Èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù jẹ ọsàn. Mo fẹ́ràn ọsàn gidi gan. Mo fẹ́ràn ọsàn dáadáa nítorí àwọn, àwọn nǹkan tó máa ń ṣe lára èèyàn te yan bá mú ọsàn. Ẹni tí ó bá rí, tí, ẹni tí ó bá rí ìgbẹ́ yá, tẹ́ni náà bá mú ọsàn dáadáa, tẹ́ni náà bá mú ọsàn dáadáa, dáadáa, ó máa rí ìgbẹ́ yá. Ọsàn dára gan lára àwọn, ah, lá, lá, lá, ó dára gan fún wa ọsàn. Mo máa mú ọsàn, tí n bá ma mú ìmí, mo máa mú mango, ìyen mọ́ngòrò. Mo máa mú mango náà, mango náà dà, ọ̀un na ní àwọn nǹkan tó ń ṣe lára èèyàn tó dà, tó fi mú tó fi dà. Mango náà wà.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni. Ṣé mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni o, mo máa ń kàwé dáadáa. Mo fẹ́ràn láti máa ka ìwé. Tí n bá kàwé lọ́jọ́ kan, o máa ń ṣe mí bákan lára. Mo máa ń kàwé dáadáa. Mo kàn lè jókòó kí n mú ìwé kan kí n dẹ̀bẹ̀rẹ̀ sí ní ká. Nítorí ìmọ̀ àti òye ó dà gan. Kí èèyàn mọ̀ nǹkan ló dáa jù. Ẹni tó bá mọ̀ nko, ló máa ń wà, ó máa fi ǹkan. In fact, owó, owó àti àwọn èèyàn máa ma wá ẹni náà. So, mo máa ń kàwé dáadáa nítorí òye tí mo fẹ́ nínú nǹkan tí mo ń kà. Tí èèyàn bá ń kàwé, ẹni tí ó ń kàwé, á lóye dáadáa. Ó máa lóye àti mo.

Ṣé o máa ń fi ìdáàbò bò oòrùn sára? Rárá o, èmi ò kí ń fi ìdáàbò bò oòrùn sára. Mi ò kí ń fi sára. Rárá, mi ò kí ń fi sára. Àmọ́ mo mọ̀ pé ó ní àwọn nǹkan tó fi dá, mi ò kàn kí ń fi si, mi ò fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń wọ, mo máa ń wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ìyẹn mọ́tò táwọn, er, elèdè Gẹ̀ẹ́sì máa ń pè ní vehicle, vehicle, mọ́tò. Mo máa ń gun mọ́tò ìgbà mí, mo máa gun ọ̀kadà náà lọ sí ibi iṣẹ́. Tí nbà lo ọ̀kadà, mo máa gun mọ́tò ìgbà mí dẹ́kẹ́rẹ́. Mo máa ń fẹsẹ̀ rìn nítorí ó ṣe é fẹsẹ̀ rìn, kò fi bẹ́ẹ̀ na ẹsẹ̀. So èèyàn lè fi ẹsẹ̀ rìn dé ibẹ̀ náà, mo máa ń fẹsẹ̀ lẹ́ẹ̀kọ̀kan rìn lọ sí ibi iṣẹ́

Ṣé o ti rìn nàjò lọ sí ìlú mìíràn rí? Ṣé mo ti rìn irìnàjò lọ sí ìlú mìíràn rí? Tẹ́, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. À, tẹ́lẹ̀ nko? Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ìlú, ìlú, ìlú Ogun State lè mi ni mo wà. Mo dẹ̀ ti lọ sí ìlú Abẹ́òkúta, sí ìlú Ìbàdàn. Ìgbà-- in fact, mo tún ti dé ìlú Òṣogbo rí. Mo ti dé ìlú Òṣogbo, mo ti dé, mo ti dé Èkó, mo ti dé mo ti dé Anambra, mo ti dé Ekiti náà. Mo mọ̀, mo ti rìn irìnàjò dé àwọn ibì kan àbí àwọn ibi tó na ẹsẹ̀ díẹ̀ náà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ mo máa ń wòó dáadáa. Lálalẹ́ tí àwọn ìràwọ̀ yẹn bá ti jáde, èmi àti àwọn ọ̀rẹ́ mi, àwọn àbúrò mi, pàpà jùlọ, pàpà jùlọ ìgbà tá kéré. A máa bọ́ta kúrùn-ú-lé, a máa wà ní àyíká wa náà. A máa ma wò àwọn ìràwọ̀ tó wà lókè. A máa wòó wọn inú, a máa dùn, máa wòó dáadáa. In fact, bí mo ti lẹ̀ dàgbà tó gan báyìí, mo sì máa ń wò mo sì máa. Wo àwọn ìràwọ̀ yẹn náà, mo máa ń wò àwọn ìràwọ̀ yẹn.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn mọ́ímọ́í. Mo fẹ́ràn mọ́ímọ́í dáadáa. Tí n bá rí mọ́ímọ́í àti ọlẹ̀, ó máa ń lọ dáadáa lẹ́nu. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo fẹ́ràn mọ́ímọ́í. Ìyẹn ti wọ́n báa fi àkà ṣe. Wọ́n máa ń fi, wọ́n máa ń fi ẹ̀wà, wọ́n máa ń fi ẹ̀wà ṣe. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Ǹkan tí mo, èmi fẹ́ràn dáadáa. Mọ́ímọ́í, kí n wá rí ọ̀lẹ, kí n fi jẹ. Mo like ẹ́ dáadáa. Ó máa ń dùn lẹ́nu. Tí ọ bá jẹ ara ènìyàn, ara, ara ẹni náà máa balẹ̀. A lè, ó máa rí òrùn sùn. A wà, bá jẹ, tí eyan bá lè jẹ tán, kò wà bí kan sùn sí. Ó máa, tó bá máa fi jí, gbogbo ara ẹ máa, ó ti máa le ko ko.

Ṣé o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí o. Aà, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Té'yàn ma ṣiṣẹ́, a ṣiṣẹ́ gbogbo oṣù tán. Tó bá fẹ́ gbo, wọ́n a ní, wọ́n a tún máa fọládọla fún eyàn pé, ẹ́, kó wá, ẹ́, pé àwọn máa san owó tó àwọn máa san lọ́la. Ọ̀la, tóọ̀la bá dé tán, wọ́n a tún ní, ẹ́, ọ̀túnla ni àwọn máa san. Bá yẹn, bá yẹn, bá yẹn. Ó ní o lóga kan tó, tí mo, tó, tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Tó bá ti di àsìkò tó máa fún mi lówó, yóò sọ pé, ẹ́, òun máa, òun máa fún mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ìyẹn bá dé, a tún ní ọ̀sẹ̀ tó, tó máa tẹ́lé, òun máa fún mi. Bóye máa ń ṣe nìyẹn. Ó tún, ó ṣe é fún oṣù mẹ́ta. Ìgbà tó sùn mí, mo, mo ya fi wọn lẹ̀ pẹ̀lú owó tó ń jẹ mí o, pẹ̀lú gbogbo ẹ̀. Mo fi lẹ̀ fún wọn. So mo ti, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Mi ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ mọ́.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù, èmi bí, bí ẹni tí mo jẹ́, aláwọ̀ dúdú ni mo jẹ́, ìyẹn dark skinned, aláwọ̀ dúdú, òun ni mo jẹ́. So mo fẹ́ràn, gbogbo ẹ, mo fẹ́ràn àti aláwọ̀ dúdú àti aláwọ̀ pipon, gbogbo ẹ ni mo, mo, mo fẹ́ràn, mo fẹ́ràn dáadáa. Mo fẹ́ràn aláwọ̀ dúdú náà, tó bá tọ́jú ara rẹ̀ dáadáa, tó bá ṣe ìmọ́tótó ara dáadáa, mo máa n fẹ́ràn irú àwọn ọmọbìnrin náà.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun, àwọn nǹkan tuntun tí mo máa fẹ́ kọ́ fún àwọn iṣẹ́ mi. Kaṣá má ṣe dáadáa náà ni. Ka má ṣe dáadáa. Orúkọ ni orúkọ gidi, ó sàn ju wúrà àti fàdákà lọ. Kaṣá má ṣiṣẹ́ ṣe nǹkan tó da. Óun ni àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní reputation. Wọ́n ni reputation jẹ́ ẹ̀, orúkọ gidi, orúkọ dáadáa. Ó jẹ́ agbára tó ń pe, tó máa mú eeyàn lọ sí ibi tó, tó ga. Má, mi mo n fẹ́ láti fi kọ́ wọn pé orúkọ dáadáa dà, ó dà jú wúrà àti fàdákà lọ, ó dà gan.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kan, kankan? Òwúrọ̀, nnkan tí mo máa ń ṣe lòwúrọ̀, tí n bá jíná lòwúrọ̀, màá kọ́kọ́ ṣàdúrà. Tí n bàá ti ṣàdúrà, dúpẹ̀ lọwo Ọlọ́run pé mo sùn láyọ̀, mo jí láyọ̀. Tí n bàá ti gba àdúrà tán, mo máa wá wo àyíká mi, gbogbo ǹnkan tí kò yẹ kó sín bẹ̀. Mo máa ṣe ìmọ́tótó, ìmọ́tótó. Mo máa nu gbogbo inu ilé àti, àti, àti inú ilé àti ta. Mo máa nù, tí màá ti nù tán, màá wá bọ́ta, màá jáde. So àáro, òwúrọ̀ kútùkútù, mo máa ń kọ́kọ́, màá n kọ́kọ́ gbàdúrà náà. Ti n bá ti gba àdúrà tán, màa wa ṣe àwọn nǹkan tó bá tẹ̀lé.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Kí ni mo máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà tí mo máa ń ṣiṣẹ́ jù. Ìgbà yẹn àwọn èèyàn ti máa, wọ́n á ti máa sinmi. Wọ́n a máa sinmi só. Ìgbà yẹn jẹ́ ìgbà tí mo máa ń ní, máa ń ní àsìkò dáadáa láti lè ṣiṣẹ́. So, owó aṣálẹ́ yẹn oun nì mo máa ń ṣiṣẹ́ mi nítorí àti ilé mo ti ń ṣiṣẹ́. Bí mo bá ṣiṣẹ́ láàárọ̀, mo máa ṣiṣẹ́ nírọ̀lẹ́ nítorí ọ̀sán àti ìrọ̀lẹ́ àwọn ọmọ schoolu máa, wọn a máa ṣiṣẹ́, wọ́n a máa ṣe eré, wọ́n a máa-- so aṣálẹ́ yẹn nì mo máa, mo máa ṣiṣẹ́. Mà á kọ́kọ́ sinmi ná. Mà á relax. Mo máa wà nínú, nínú ìyàrá ìgbàlejò iyen sitting room. Mà á wo àwọn fíìmù díẹ̀, tí nba wo fíìmù tán, mà á wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Mà á ṣiṣẹ́ wọ òru tàbí ìdajì. Mà á dé sinmi díẹ̀ kí n tó tún, ẹm, kí n tó tún bẹ̀rẹ̀. Tin bá níbi tí mo fẹ́ lọ lọ́jọ́ tó bá tẹ̀lé, mà á jáde. But ti n bá ní ibi tí mò ń lọ, mà á, mà á sùn. Mà á dé, mà á tún continue iṣẹ́ ọjọ́ kejì.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, oúnjẹ tó da, tó lérò fún ìlera, mo máa ń jẹ dáadáa. Àwọn oúnjẹ bí ẹ̀bà, bí fùfú, bí àwọn oúnjẹ ba yen, àwọn oúnjẹ líle líle tó máa ń fún èèyàn ní okun àti agbára. Mo máa ń jẹ àwọn oúnjẹ yẹn dáadáa. Ó dáa fún àgọ́ ara èèyàn, mo máa ń jẹ. Mo máa ń jẹ dáadáa, ó dáa.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, Kristẹni ni mí, so mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Ọjọ́, ọjọ́ isinmi ni ọjọ́ Sunday, mó máa ń lọ. Ọjọ́ ìṣẹ́gun náà, a máa ń lọ fún Bible study nǹkan tí a máa ń pè ní Bible study tí a máa péja, a máa péjọpọ̀. A máa ma sọ̀rọ̀ bíbélì, àwọn ìtàn bíbélì, àwọn ǹkan tó Olorun fẹ́ ká ṣe, àwọn ǹkan tí Ọlọ́run o fẹ́ ká ṣe, àwọn ǹkan tó Olorun ta fẹ́, tó Olorun n. Fẹ́ ká gbọ́. A máa wa ń bẹ, a máa sọ̀rọ̀, a de máa gbàdúrà. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, mó máa lọ sí ilé ìjọsìn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, àwọn oníbàárà tuntun, mo máa ń pè wọ́n láti lè kan tí láti lè jẹ́ kí ìbáṣọ̀rẹ́ wá kó kó le kó le koko. Mo máa ń pè wọ́n dáadáa, mo máa ń pè wọ́n lóòrèkóòrè, mo máa ń pè wọ́n. Ó dẹ̀ dáa kéèyàn máa ṣe, kéèyàn máa pe àwọn oníbàárà tuntun.

Ṣé o máa n bí à ti ń pẹja? Ṣé o mọ bí a ti ń pẹja? Rárá, mi ò mọ bá ti ń pẹja. Àmọ́, ó kàn jẹ́ pé mi ò fi tọkàntọkàn, mi ò fi gbogbo ara fẹ́ kọ́ ní. Tí n má fẹ́ kọ́, má lọ síbi tí wọ́n ti ń kọ́, mo máa kọ́ bó ṣe ń pẹja àti bí wọ́n ṣe ń mú ẹja, bí wọ́n ṣe ń yan ẹja gbogbo kiniyen òun ni mo máa kọ́. Okan jẹ́ pé mi ò, mi ò fi bẹ́ẹ̀, ehn, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ran e náà. Mi ò fẹ́ ẹ. Àmọ́ mi ò mọ bó ṣe ń pa ẹja, mi ò mọ bó ṣe ń pẹja.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe. Ìbéèrè yìí ò fi bẹ́ẹ̀ ye mi. Ẹjẹ n tún ká. Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, iṣẹ́ àkànṣe kò ye mi.

Ṣé o mọ̀? Ṣé o máa ń sáré? Mo máa ń sáré tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni, mo máa ń sáré tẹ́lẹ̀. Ó kan jẹ́ pé kò sáayé láti máa sáré mo bíi ti tẹ́lẹ̀. Iṣẹ́ ti gba gbogbo ààyè báyìí, iṣẹ́ ti gba gbogbo ààyè tẹ́lẹ̀. Mo máa ń sáré o, mo máa ń sáré dáadáa. Mo dẹ̀ fẹ́ràn láti máa sáré nítorí àwọn ànfààní kíyàn máa sáré fún ago ara. Tèèyàn bá ń sáré bí i exercise ló ẹ rí a máa, ó ní ǹkan táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní pumping of blood sí gbogbo ago ara tó bá, tó bá, tó bá nílò ẹ téèyàn bá ń sáré, àwọn ẹ̀jẹ̀ ara èèyàn a máa lọ síbi tó yẹ kó lọ dáadáa. A máa supply ẹ̀jẹ̀ síbi tó yẹ kó lọ, ibi tó yẹ kó dúró sí ibi tó yẹ kó lọ gbogbo ẹ̀. Ló má máa, a máa, a máa lọ.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì, bẹ́ẹ̀ni, ìgbà mí, kì í ṣe ìgbà gbogbo. Ìgbà mí máa ń ṣe irú àwọn eré bá yen pẹ̀lú àwọn, àwọn ólùfẹ́ mi, àwọn tajọ wa. Nítorí tí ń bá, wọ́n máa ń mú inú, a máa ń fi mú inú ara wa dùn. A máa ń fi mú inú ara wa dùn. So mo máa ń ṣe, mo máa ń ṣe ó dàra gan láti máa ṣe.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo máa ń mu omi dáadáa. Mo máa ń mu omi dáadáa lójoojúmọ́. Omi tí mo máa ń mu tí báa ní kí n measure rẹ̀. A fẹ́, a fẹ́ máa wọ bí lításì márùn-ún lọ sókè bẹ́ẹ̀. Ó máa ń ju, in fact, ó máa ń ju five lításì lọ. Mo máa ń mu omi dáadáa nítorí mo mọ̀ pé omi da fún ara èèyàn. Tí èèyàn bá fẹ́ gbé ìgbésẹ̀ ayé tó bá rọrùn, tó bá dá, tó bá okay, kẹ́ni náà máa mu omi. Omi da. Omi ò gbọdọ̀ short lára èèyàn. Tó mi bá short lára èèyàn, ó lè fa, ahm, àìsàn fún ẹni náà. Ó lè fa àìsàn, àìsàn láàgò ara ẹni náà. So, mo máa ń mu omi dáadáa. Omi da, omi dáa gan.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Sé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Kò yé mi o, éleyi óò fi tara tara ye mi, boya kí n, kí n tún kíni ẹ̀ka. Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Óké, óké ṣé o ti fún ní lẹ́jẹ̀ rí? Óké, ó ṣè ye mi ni. Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò tí ì fún ẹnikani lẹ́jẹ̀ rí. Mi ò tí ì fún ẹnikẹ́ni lẹ́jẹ̀ rí. Ó yẹ kí n fún eyan nígbà tí mò wà ní ilé ìwé gíga, èé, University of Ibadan. Ilé ìwé gíga ti University Ibadan. Ó yẹ kí n fún, ó nígbà kan tó ń ṣe medical, ẹ́m, program kan, tó máa máa ṣe àwọn ìyẹ̀wo ara. Ó yẹ kí n fún lẹ́jẹ̀ nígbà ẹ́, àmọ́ mi ò sí ní, mi ò sí around. Mo jáde nígbà yen, kí n tó dé wọ́n tí, wọn tí lọ.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́e rẹ? Àwọn ọ̀rẹ́ mi, ó ti ṣe díẹ̀ ó ti pẹ́ o, ó ti pẹ́ tí mo ti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, ẹ̀, pẹ̀, pẹpẹ julọ àwọn-- Paápaá julọ àwọn tí àjọ ka yunifásítì ní ilé ìwé gíga yunifásítì ti Ibadan. Ó ti pẹ́ tí mo ti rí wọ́n nípe nítorí ó ti, ó ti tó bi ọdún mẹ́rin tí mo ti kúrò ní yunifásítì, so mi ò tíì rí wọ́n ó ti, ó ti pẹ́. Àmọ́ a máa ń sọ̀rọ̀ lórí fóònù tá, tàbí àti íńtánẹ́ẹ̀tì a máa ń sọ̀rọ̀ dáadáa. Àmọ́ mo, o kàn tí pẹ́ tí mo ti rí wọ́n. Mo máa fẹ́ràn láti rí wọ́n torí ó ti ṣe díẹ̀. Ó ti-- àárọ̀ wọn á, a, àárọ̀ wọn ti ń so mí. Mo, mo ti ń mísí wọ́n.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́, ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ Sunday. Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù. Nítorí ó máa, ọjọ́ tí mo máa ń, tí wọ́n fún mi láyé níbí iṣe nìyẹn tí mo máa ń lọ sí ẹ́, ilé ìsinmi. Mo máa lọ sí ilé ìsinmi tí a máa gbàdúrà, tí a máa ka bíbélì, tí a máa sọ, a máa gbọ́rọ̀ Ọlọ́run tó tún máa mú wa lára dá àti yá. So, ẹ́, mo fẹ́ràn ọjọ́ ìsinmi, ìyẹn Sunday, ìyẹn mo fẹ́ràn jù. Mo, mo fẹ́ràn ọjọ́ ìsinmi.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo máa ń wọ, bí ọkùnrin tí mo ṣe jẹ, mo máa ń wọ nǹkan tí wọ́n ń pè ní night gown, aṣọ ìsùn tan máa ń fi sùn. Mo máa ń wọ, ìgbà mí ì mo kàn máa wọ̀ níká kékeré báyìí, mo máa wọ̀ ìyẹn náà. Mo, mio kin wọn aṣọ, màá dẹ̀ sùn nítorí mo, mo, èmi bí, ẹ́, ẹni tí mo jẹ́ mo fẹ́ràn, mo fẹ́ràn, ẹ́, mo fẹ́ràn, ẹ́, nǹkan tí wọ́n ń pè ní fresh air kó máa fẹ́ mi, kó máa fẹ́ mi. Mo, mo, mo fẹ́ gan.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Ìrìn òkè, mo fẹ́ràn ẹ amo mí ò tíì fò ní ọkọ̀ òfurufú rírì, bọ ọjọ́ kan mo mọ̀ pé mo máa padà fò nínú ọkọ̀ òfurufú mo sì máa fò.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún, sunkún tí pẹ́ o. Mi ò dẹ̀ fẹ́ rí nǹkan tó máa mú mi sunkún báyìí. Ǹkan tó lè mú yàn sunkún ni báyìí, ǹkan tí mo fẹ́ kó mú mi sunkún ni ǹkan ayọ̀. Tí nǹkan ayọ̀ bá ṣẹlẹ̀ sí mi tó yẹ́n pé mi ò ní lè mu, mi ò ní lè ka sára, mi ò ní lè tọ́jú, ìyẹn mo fẹ́. Àmọ́, lẹ́yìn ilé yìí mi ò fẹ́, mi ò fẹ́ sunkún rárá o. Ǹkan ayọ̀, ǹkan mẹ́rẹ̀ mẹ́rẹ̀ tólọhun bá ṣe fún yàn lo lè mú mi sunkún báyìí. Lagbára Ọlọ́run, mi ò fẹ́ ǹkan kíǹkan láti mú mi sunkún. But óti pẹ́ tí mo ti sunkún.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Èmi máa ń kọ síbí kan ni o, nítorí mo mọ̀ pé nǹkan tí ènìyàn bá sọ, ó, ó lè gbàgbé. So èmi máa ń kọ sílẹ̀. Tí mo bá mọ̀ pé mo bá, ó ní nǹkan tí mo fẹ́ ṣe, tàbí mo fẹ́, tí mo fẹ́ sọ fún yàn, mo máa kọ síbí kan. Ṣo tí n bá gbàgbé, in fact tí n bá ti, tí mo bá ti gbàgbé, mo máa lọ síbẹ̀ lọ wo nǹkan tí mo kọ. Màá dé rantí padà. So mo máa, mo máa ń rántí àwọn nǹkan tí mo, mo máa kọ. Wọ́n ní nǹkan, wọ́n ni ìgbà tí mò ń ṣe, ó ní course kan tí mo ṣe ní yunifásítì, ó ní psychology, psychology yẹn nínú course tí mo ṣe, nínú iṣẹ́ tí mo ṣe mẹ́rin, wọ́n ní nǹkan tí ènìyàn bá kọ sílẹ̀, ko kì í tètè gbàgbé. Ǹkan tí ẹ bá, tí ẹ bá kọ sílẹ̀, ènìyàn o kì n tètè gbàgbé ẹ.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Èmi máa ń bá wọn sọ̀rọ̀ ní pẹ̀lẹ́, kùtù díẹ̀díẹ̀. Mi ò kí ń pariwo lé wọn, nítorí mo mọ̀ pé oníbàárà mi ni wọ́n. Mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa pẹ̀lú, pẹ̀lú respect. Mo máa ń bá wọn sọ̀rọ̀, mo dè máa ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù. Gba mi, a máa ń ríra, ta máa jókòó, ta máa sọ̀rọ̀. Tí kò bá ṣe ori fóònù, ó máa jẹ́, ojú kojú, a máa n ríra wa, a de máa ń sọ̀rọ̀ dáadáa. So bó, mo máa respect wọn. Mi ò kí ń sọ̀rọ̀ sí wọn báṣubàṣu.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Iyẹn picture, images bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn ẹ̀ nítorí oó tí eeyan bá ya àwòrán, a lè padà wò ó lọ́dún mélòó kan lẹ́yìn igbáyen. Ǹkan tí àwọn elede geesi máa ń pè ní memories. Ó máa ń bring back, ó máa ń bring back memories. Ǹkan tí ẹ̀yàn bá ṣe tẹ́lẹ̀, ó máa ń èyànle, èyànle rì.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Eh, mo máa ń gbọ́, mo máa ń gbọ́ news. Ìyẹn jẹ́ ìròyìn tó ń ṣẹlẹ̀ ní, eh, lá-- láyíká mi, lágbègbè mi ní, eh, orílẹ̀-èdè tí mo wà àti orílẹ̀-èdè mìíràn tó, tó súnmọ́ wa ó, tó jìnnà sí wa gbogbo ẹ, tó wà ní gbogbo àgbáyé. Mo máa ń gbọ́ news, mo máa ń gbọ́ ìròyìn torí ìròyìn jẹ́ nnkan tó da gan. Ó máa jẹ́ kí ènìyàn mọ̀ nnkan tó ń ṣẹlẹ̀. Òótọ́. A dẹ́, eh, a dẹ́ tì jẹ́ kí ènìyàn mọ̀ ǹkan tó yẹ kó ṣe, tí kò yẹ kó ṣe. Òótọ́ dá, ó máa wà safe. Iyẹn, ìgbà mìíràn mó máa ń gbọ́ orin náà torí orin máa ń mú ara ènìyàn dà tí èèyàn bá ń ronú. Ó láwọn orin kan tí, tí èèyàn bá gbọ́, ó máa ń jẹ́ kí, ah, ènìyàn yẹn kó, kìnú ẹ dùn, kó dùn. So mó máa gbọ́ orin náà.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ewé? Nígbà tí mo ṣe wé, nígbà tí mo kéré gan, kókó, ah, ẹ̀kọ́ tí mo kọ́ jù lọ́dọ̀ òbí mi ni pé, ká máa ṣe nǹkan tó dá, pé nǹkan tó dá ká máa ṣe dáadáa, pé ká máa ṣe dáadáa. Ẹ̀kan, imi tí mo tún ń kọ́ lọ́wọ́ wọn ni pé, eh, pé orúkọ gidi ò sàn jù wúrà àti fàdákà lọ, pé kí èèyàn máa ṣe dáadáa, káṣá máa ṣe dáadáa. Orúkọ gidi dà nítorí orúkọ yẹn lè mú yán lọ sí ibi tó ga láyé. So, nǹkan tí mo kọ́ nìyẹn. Ká dẹ wà, ká jafáfá ká wá hard working ká máa ṣiṣẹ́, ká ṣiṣẹ́ nígbà tó yẹ ká ṣiṣẹ́, ká ṣe nǹkan tó yẹ ká ṣe ká ṣe, ká má máa fi ọ̀la dí ọ̀la, ká má máa nǹkan tí àwọn eléède Gẹ̀ẹ́sì máa ń pè ní postponement, kí a má postpone nǹkan kò dá, kí èèyàn má delay e. So, nǹkan tí mo kọ́ lọ́wọ́ wọn nìyẹn.

Báwo ni o ṣe máa ń kọjú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe má ń ẹ jẹ ń tún kà. Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Rárá, mo ṣà máà tidy up àwọn nǹkan tó yẹ kí n ṣe. Mo dẹ̀ máa parí iṣẹ́ kò sí ǹkankan pàtó tàbí ǹkan tó wà serious nínú rẹ̀ fún ẹ̀mí o, mi wàá mọ àwọn mìíràn.

Kí ni ẹ̀tọ́ rẹ fún ìparí oṣù, ẹ̀tọ́ mi? Ehn, ẹ̀tọ́ mi ni ǹkan tí ó ní owó oṣù mi. Owó oṣù mi ni ẹ̀tọ́ mi nítorí ǹkan tí mo ṣiṣẹ́ fún ni. So mo máa, mo lẹ́tọ̀ sí owó oṣù àti ǹkan ti woń n pè ní allowance tí àwọn elede gẹ̀ẹ́sì máa ń pè ní allowance. Mo lẹ́tọ̀ sí iyẹn ná, at least tó máa jẹ́ kí èèyàn lè fẹ́ máa ṣiṣẹ́ lọ. Mo lẹ́tọ̀ sí owó oṣù mi àti allowance yẹn, tó bá yọ, mo máa gbà, tí ó bá dé yọ, mo máa gbowó oṣù mi, mo dẹ̀ máa, máa, mo dẹ̀ máa lọ.

Báwo ni o ṣe máa ń ṣe pa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́ pọ̀, àwọn yẹn à, àwọn colleagues mi. Ẹn, mo máa ń bá wọn fi ìfẹ́ àti, eh, àti, eh, respect. Mo máa ń fi bá wọn lò. Mo máa ń bọ̀wọ̀ fún wọn. Àwọn elédé Gẹ̀ẹ́sì máa ní respect is reciprocal. Ìyẹn jẹ, ó túmọ̀ sí pé tí eyan bá bọ̀wọ̀ fún eyan, a máa bọ̀wọ̀ fún ẹni náà. So mo máa ń fi, máa ń bọ̀wọ̀ fún wọn. Mo dẹ̀ máa ń fi ìfẹ́ bá wọn lò.

Ṣé o máa ń lọ ọ̀pá ìfámú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Ṣé mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mi ò fi bẹ́ẹ̀? Ẹ̀ẹ́, ìbéèrè yìí kò yé mi bayẹ̀n náà. Mi ò rò pé kò yé mi. Ṣé o máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí o bá ń Mi ò mọ̀

Ìrórí mélòó ni o máa ń lò? Ìrórí mélòó? Mi ò ń ṣe obìnrin, so mi ò kí ń lo ìrórí. Fìlà, òun ni mo máa ń lò. Àwọn ọkùnrin ní ibi tí mo ti wá, fìlà la máa ń lò. A máa ń gẹ fìlà ni. A dẹ̀ máa ń lo fìlà àwọn oní Gẹ̀ẹ́sì yẹn, yẹn ni tí wọ́n ń pè ní face cap, a máa ń lò yẹn náà. So fìlà ni mo máa ń dé, mi ò kí n Fìlà ni mo máa ń dé, mi ò kí máa, eh, ró, mi ò kí ń ró, ah, ròrò. Mi ò kí ń rúru rárá, mi ò ń rúru.

Ṣé o mọ bí a ti ń ka àwọn àwòrán ilé? Ṣé mo mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, àwòrán ilé mo máa ń ka dáadáa. Mo mọ bó ṣe ń ka. Iyẹn tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní map tàbí atlas. Mo mọ bó ṣe ń ka. Ìyẹn máa ń farabalẹ̀ wo ni tí ẹ máa fi ń ka tó má de, tó dẹ̀ má eeyan.

Ṣé o fẹ́ràn rín atẹ́gùn? Sé o fẹ́ràn rín atẹ́gùn? Hmm mi ò fẹ́ràn atẹ́gùn tó ń rín torí atẹ́gùn iyẹn wind. Mi ò fẹ́ràn ẹ́. Mi ò fẹ́ràn ẹ́. Atẹ́gùn sa máa fẹ́yàn díẹ̀ díẹ̀. Iyẹn ni mo fẹ́, iyẹn mo fẹ́ràn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà tí-- nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin. Ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ ye mi náà. Ṣe ibi orin ni àbí ibi orìn? Kò yé mi o. Ẹ̀jọ̀

Ṣé o máa ń ṣe ìsọ́dọ̀tun ọkàn? Ṣé o máa ń ṣe ìsọ́dọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìsọ́dọ̀tun ọkàn. Lẹ́ẹ̀kan kàn mo máa ń ṣe.

Ṣé o máa ń ronú, ró, ṣé o máa ń rorùn, rórun nígbà tí o bá sùn? Sé mo máa ń rorùn nígbà tí mo bá sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń rorùn tí bá, nígbà tí mo máa ń sùn. Tí n bá ti, ìgbà mí tín bá fẹ́ sùn, tó orun ò bá kùn mí, màá bọ́ sí balùwẹ̀, mo máa wẹ̀. Bí n bá sì ti wẹ̀, tí nbá fi le padà lọ sí yàrá tí mo máa ń sùn, orun, orun máa kùn mí, mo máa rórun sùn, mo máa n rórun sùn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn, ìró àwọn oníbàárà? Mo máa ń pè wọ́n, mo dẹ̀ sì máa ń bá wọn wí, mo máa ń bá wọn sọ̀rọ̀ náà.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé o máa ń ṣe ìpè fídíò? Iyen tí àwọn orílè-èdè gẹ̀ẹ́sì máa ń pè ní fídíò call. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe, mo máa ń ṣe ìpè fídíò torí ó jẹ́ ǹkan tó, tó máa ń jẹ́ kí èèyàn wà níbẹ̀ náà. Mo, mo láwọn rẹ̀ tí wọ́n sí inú di-- tí wọ́n sí ní ìlú yìí, ìlú mìíràn ni wọ́n wà, eh orílè-èdè mìíràn ni wọ́n wà tó jìnnà sí ibí bàyí bíi Russia àti United State of America. Mo máa ń ṣe fídíò call pẹ̀lú wọn dáadáa láti lè ri ojú wọn. Tí àárọ̀ wọn bá ń ṣe mí, mo máa ń ṣe fídíò call pẹ̀lú wọn a dẹ máa sọ̀rọ̀.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mi tí mo rántí jẹ́ ìgbà tí wọ́n lu mí. Ìgbà tí mo lọ mú nǹkan tí kò yẹ kí n mú, tọ́n fi lu mí. Ìyá mi àti ẹ̀gbọ́n mi lu mí dáadáa. Wọ́n fi, wọ́n fi ìyà yẹn jẹ mí. Ìgbà yẹn ni mo rántí jù. Mi ò lè gbàgbé ìgbà yẹn rárá nítorí apá tóń fún mi gan ó sì wà lórí mi. Wọ́n lu, o, o, wọ́n le torchlight mọ́ mi lórí, tó fọ́ mọ́ mi lórí, ó sì wà ń bẹ́ẹ̀. A modẹ̀ tún ní apá kan níbi ìtàn mi lẹ́yìn. Ìyẹn náà wà bẹ́ẹ̀. Mi ò lè gbàgbé àwọn kiní yẹn láíláí àti láíláí. Mi ò lè gbàgbé. Mo máa ń rántí ẹ̀ lóòrèkóòrè dáadáa. Mo máa ń rántí ẹ̀.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, ìwà jíjẹ, jíjẹun mi dá. Òun ni àwọn ẹlẹ́de gẹ́ẹ́sì máa ń pè ní table manners. Tí eyan bá ń jẹun, ó láwọn nǹkan tó yẹ kó ṣe, o de kan ó dè tún ní àwọn nǹkan tí kò yẹ kó ṣe bíi ká máa sọ̀rọ̀ tí eyan bá ń jẹun. Kò dá, ìyẹn jẹ́ manners tí ò dá, ìwà tí ò dá níyẹn. Àwọn ìwà tó dá ni pé tí eyan bá ń jẹun, kí ẹ̀yin kó, kó má sọ̀rọ̀. Koṣà máa jẹun, tó bá ti jẹun tán, ó lè wá sọ̀rọ̀, but àmọ́ tó bá ti ń jẹun, kò dá kí eyan máa sọ̀rọ̀ nítorí oúnjẹ, oúnjẹ yẹn gan-an ó lè sá pa ẹ̀yàn lórí. Kò dẹ́ dá, ó dẹ̀ léè wù fún èèyàn.

Ṣé o fẹ́ràn wà ní ooru? Ooru, mi ò fẹ́ràn ooru rárá. Ooru jẹ́ nǹkan tí mo kórìíra gan-an, pé kí èèyàn mọ làágùn, kóró máa mú'yàn. Mi ò, mi ò nífẹ̀ẹ́ síi, mi ò nífẹ̀ẹ́ síi. Mo máa ń lo fáànù mi dáadáa. Bí mo ṣe ń sọ̀rọ̀ gan-an, fáànù mi wà ní títàn. Mi ò kín, mi ò fẹ́ràn ooru rárá ooru.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi, àwọn ọ̀nà tí mo máa ń fi polówó ọjà mi ni Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo dè tún máa ń ṣàwọn fídíò kéékèèké. Bí mo bá ti ṣàwọn fídíò kéékèèké yẹn, mo máa ń ọpulóòdù rẹ̀ sórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí mo mọ̀ pé lórí Íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn pọ̀ tó máa rí i, ojú púpọ̀ máa rí i. Ó dẹ̀ máa lọ káàkiri tó máa.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà lórí Facebook, mo dẹ̀ tún wà lórí Twitter, orí TikTok, mo tún wà lórí Instagram àti Telegram, gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo wà. Àwọn platforms yìí dẹ̀ máa ń mú kí èèyàn lọ kó gbòòrò, kí nǹkan tí èèyàn ṣe kó gbòòrò ká awọn èèyàn lè rí.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń fọ èékánná mi lóòrèkóòrè láàárọ̀, lálàárọ̀. Mo máa ń, máa ń fọ. Mo dẹ̀ tún máa ń fi nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní nail cutter. Mo, eh, ọ máa fín, nkan ta máa fín gé èékánná, mo maa n fi gé èékánná mi tí mo bá gẹ tán, mo tún máa fáili rẹ̀. Máa wá fọ, mo máa ń fọ lóòrèkóòrè nítorí tí ẹ́yàn ò bá fọ ó lè kó germs tó lè, tó lè, tó lè, tó lè mú kí, à, àìsàn bá yàn kó dẹ da. So mo máa ń ṣe báyìí, mo máa ń fọ, mo dẹ̀ máa ń gé lóòrèkóòrè lójoójúmọ́ gan-an ti ẹni.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ọjọ Saturday tàbí Sunday yẹn, iyẹn ọjọ́ ìsinmi, òun ni mo máa ń fọ aṣọ mi. Tí mo bá ti dé láti ilé ìjọsìn, màá kó àwọn aṣọ síta mo dẹ̀ máa fọ̀ wọ́n dáadáa tán máa mọ́ tónítóní.

Osu wo ni, a bi o. Oṣù September, oṣù September ni wọ́n bí mi. Ọjọ September 12 gan tí ẹ lọ bí mi. Oṣù tí mo fẹ́ràn gan. Oṣù tó, oṣù gidi, òun lọ bí mi oṣù September nínú ọdún.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn, màá, mo máa ń mu ẹ̀rọ ìlera nítorí tí ẹyan bá ṣiṣẹ́ tí gbogbo ara bá ti ń, tí ara bá ti ń dùn yàn, àwọn ẹ́, ògùn báyìí ló máa ń mú kí ara lè padà.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Ìgbà tí mo rìnrìn àjò fún isẹ́, o máa ti ṣe díẹ̀. Bí i oṣù márùn-ún sẹ́yìn ni mo rìnrìn àjò fún isẹ́. O ti pé díẹ̀, o ti ṣe díẹ̀.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mo máa ń jẹ́ kó gbóná díẹ̀ náà ni. Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná jù nítorí kò da kí fóònù máa gbóná bá yẹn náà. Kò da nítorí àwọn nǹkan tó wà ń tàn kó sínú fóònù yẹn kò da.